Nígbà wo ni o máa ra ẹ̀po sínú mọ́tò rẹ? Òpin ọ̀sẹ̀ ni mo máa ń ra ẹ̀po sí inú ọkọ̀ mi. Tí n bá lo èyí tó wà nínú rẹ̀ tán tó bá di si ti di òpin ọ̀sẹ̀ máa sì tu lọ sí ibi tí wọ́n ti n ta epo máa sì ri imi sí ọkọ̀ mi.

Kí ni àwọn èrò rẹ fún ọjọ́ wájú? Èrò mi fún ọjo wájú náà ni nǹkan tí ó dára. Èrò mi fún ọjọ́ iwájú náà ni kí n tún tóbi jù báyìí lọ kí Ọlọ́run sì ti ṣí ìlẹ̀kùn ohun rere, ohun rere fún mi ní ọjọ́ iwájú.

Sọ fún wa nípa àwọn ilé àtijọ́ tí o ti rí. Oríṣiríṣi àwọn ilé àtijọ́ oun ni ó wà ní ilẹ̀ Yorùbá. Àwọn ilé alámọ̀ àwọn ilé atibaba àwọn ilé tó ń fi amọ̀ kọ́.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ kàn ṣe? Kí ato ṣe iṣẹ́ àkànṣe a ó kọ́kọ́ rí dájú wípé gbogbo ǹkan ta fẹ́ ṣe owa ni ètò a sì sa la yẹ gbọ́ gbọ́ wọn. A ó kó wọn jọ sí ojú kan a ó sì ṣe àwọn èyí tó bá ṣe kókó.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, a máa ń fún àwọn òṣìṣẹ́ wá ní owó àfikún. Nígbà tí wọ́n bá ṣise dáadáa, a máa ń fún wọ́n ní owó àfikún. Eléyìí ṣe dára nítorí wipé yóò lè jẹ́ ká ṣiṣẹ́ dáadáa si.

Kí ni àwọn nǹkan tí a máa ń ṣe nígbà tí a bá wà ní ọjà? Ọjà jẹ́ ibi tí a ti máa ń ṣe kátakara. Nítorí ìdí èyí, mo máa ń lọ sí ọjà láti lọ ra ǹkan èlò bí i òunje tàbí aṣọ tàbí bàtà.

Oṣù wo ni àbí o? Wọ́n bi mi ni nu oṣù kokonla, èyí tí àwọn olóyìnbó pè ni November. Oṣù yìí dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé oṣù yìí ó súmọ́ oṣù tí a máa ń ṣe ọdún Kérésìmesì.

Irú fóònù alágbèká wo òun ní o ń lò? Fóònù alágbèká tí mo ń lò ni a ń pè ní Infinix. Àwọn Infinix ló ṣe, fóònù yìí dára nítorí wípé ó ń ṣe gbogbo ǹkan tí mo fe kó ṣe. Mo lè fi ya àwòrán mo sì lè fi pè eeyan.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní àìmọye ìgbà. Iṣẹ́ ọ̀fẹ́ dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó máa ń jẹ́ kí àwọn ènìyàn fẹ́ràn ẹni, ó sì máa ń fún yàn ní iyì láwùjọ.

Báwo ni o ṣe máa ń ṣètò ìnáwó rẹ? Mo máa ń ṣètò ìnáwó mi dáadáa. Mi ò sì kí ń náwó ní ìnákunà. Owó tó bá yẹ́ kí n ná, òun ni màá ná. Èyí tó bá sì yẹ kí n fi pamọ́, màá fi pamọ́ sí ilé-ìfowópamọ́ èyí tí mò ń lò.

Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a mọ̀ tún tábìlì iṣẹ́ wa ṣe. Tábìlì iṣẹ́ wa gbọdọ̀ dọ̀tí, tábìlì iṣẹ́ wa eruku ò ṣì gbọdọ̀ wà níbẹ̀, nítorí pé tí eruku bá wà níbẹ̀, ó lè ba ẹ̀rọ kọ̀m̀pútà èyí tí a fi ń ṣiṣẹ́ jẹ́.

Bí a ṣe máa ń tọ́jú àwọn àgbà wa ní ilẹ̀ Yorùbá, a máa ń bọ̀wọ̀ fún wọn, a máa ń bu ọlá fún wọn, tí wọ́n bá sì ti dàgbà tí wọ́n ò lè ṣe àwọn iṣẹ́ ile mo, àwa ti a jẹ́ ọ̀dọ́, òun ni a máa ń bá wọn ṣe àwọn iṣẹ́ wọn.

Àwọn oúnjẹ wo ni o máa ń jẹ ní òwúrọ̀ kùtùkùtù? Ọ̀pọ̀ ìgbà mi ò kí ń jẹun ní òwúrọ̀, àmọ́ tí mo bá fẹ́ jẹun, mo lè mu bí i ògì àti àkàrà tàbí ògì àti mọ́ímọ́í. Igbamii mo le jẹ búrẹ́dì àti tea.

Ṣé o máa ń ṣeré ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣeré ere ìdárayá. Mo máa ń sáré, mo sì máa ń fò. Mo máa ń rìn. Èyí táwọn olóyinbo ń pè ní hiking. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa ṣe eré ìdárayá fún àgọ́ ara wa.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìbínú ò dára. Tí ènìyàn bá wà nínú ọkọ̀, ó yẹ kí ènìyàn jókòó jẹ́jẹ́ kó sì máa fi ọkàn rẹ gbàdúrà títí tí ó fi dé ibi tí ó bá ń lọ ni. Ke e ṣe wípé kí ènìyàn máa bínú láì nídì.

Ó ye kí a máa kóra wa ní ìjánu. A kan gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lásán. Nítorí wípé ọ̀rọ̀ ó jẹ́ ǹkan tí ó máa ń dùn ni tàbí tí ó sì máa ń dùn mọ́ ni. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa sọ ẹnu wa kí a tó sọ̀rọ̀.

Ṣé o máa ń ṣe ìmojuto àwọn sọfitwià rẹ? Àwọn sọfitwià tó wà lórí ẹ̀rọ alágbeka wa tí à ń pè ní kọ̀ǹpútà ó yẹ ká máa mójútó wọn. Èyí tó bá ṣíkù díẹ̀ ká tó ká ṣe nǹkan tí àwọn olóyìnbo ń pè ní updating.

Ó dára kí a máa wo ago ara wa wò tí a bá sì ti rí i wípé ó fẹ́ rẹra dìé ó yẹ ká máa sinmi, tí a bá ti sinmi tí a sì rí pé àárẹ̀ yẹn ò lọ ká lọ sí ilé ìwòsàn láti lọ rí dókítà.

Ibo ni o ti máa ń ra nǹkan? Ibi tí a ti lè ra nǹkan ó pé lóríṣiríṣi. Tó bá se wipé oúnjẹ la fẹ́ rà, a ó lọ sí ọjà tí wọ́n ti ń ta oúnjẹ. Tó bá sì yé wipé aṣọ àti bàtà la fẹ́ rà, a lọ sí ọjà ibi tí wọ́n ti ń ta.

Iṣẹ́ ìwakọ̀ ó jẹ́ iṣẹ́ kan tí ó lágbára gidigidi nítorí wípé ẹni tí ò bá mọ ọkọ̀ wà kò yẹ kó má ṣe iṣẹ́ yìí. Ẹni tó bá mọ ọkọ̀ wà ló yẹ kó máa ṣe iṣẹ́ awakọ̀ láti ibìkan dé ibòmíràn.

Ṣàlàyé bí o ṣe máa ń gbáradì fún ọjọ́ rẹ. Bí mo ṣe máa ń gbáradì fún ọjọ́ mi náà ni wípé tí n bá ti jí ní àárọ̀ kùtùkùtù tí mo sì gbàdúrà, tí n bá ti gbàdúrà tán, mà á jẹ oúnjẹ àárọ̀, mà á múra ibi iṣẹ́, mà sì máa lọ sí ibi iṣẹ́ oojọ́ mi.

Sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí o gbọdọ rántí. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni ó ti ṣẹlẹ̀ tí mo rántí. Àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ó sẹlẹ nígbà tí àwa ni kékeré. Nígbàtí mowa ní ilé ìwé alakọkọbẹrẹ àti nígbà tí mo wọ ilé ìwé gíga, àti nígbà tí mo jáde ilé ìwé gíga.

Sọ fún wa nípa àwọn àṣà tí o fẹ́ yí padà. Oríṣiríṣi aṣa ni ó pọ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn àṣà kan bá ìgbà mu, bẹ́ẹ̀ ni àwọn àṣà kan ò bá ìgbà mu. Lára àwọn àṣà tí èmi ò fẹ́ràn ní ilẹ̀ Yorùbá ni wípé dandan dandan a gbọdọ̀ máa gbọ́ràn sí àwọn àgbà lẹ́nu. Lóòótọ́ àwọn àgbà ní ọgbọ́n èyí tí wọ́n le sọ fún àwa tí a jẹ́ ọmọdé. Àmọ́ ní ayé òde òní, ní ọ̀pọ̀ ìgbà àwọn ọ̀ro kan wà tí àwọn àgbàlagbà ò lè mọ̀. Nítorí wípé nípa ìmọ̀ ìjìnlẹ̀ tí àwọn ọmọ ayé òde òní ní, àwọn ìmọ̀ kan wà tí àwọn àgba ò ní tí àwa sì ti ní.

Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ tí àwọn olóyìnbo ń pè ní teacher ó jẹ́ iṣẹ́ tí ó sẹ́ iyebíye jùlọ nítorí pé bí ó sí àwọn tí à ń pè ní teacher wọ̀nyí, a ò lè ní àwọn èèyàn jànkànjànkàn ní ayé òde òní. Nítorí iṣẹ́ tí àwọn teacher yìí ti kọ wọn, òun ló sọ wọ́n di gbogbo ǹkan tí wọ́n dì ní òní.

Ṣé mo mọ́ bí a ti ń pa ẹja? Èmi ò mọ̀ bí a ti ń pa ẹja o. Nítorí wípé ẹja pípa ó pín sí oríṣìíríṣìí. Àwọn tí wọ́n máa ń pe ẹja ní inú odò pẹ̀lú ọkọ̀ ojú omi wà. Àwọn tan si máa ń pa ẹ̀ja olóyìnbó tí a ń pè ní ẹja agíríìkì, ìyẹn náà sì tún wà.

Ẹ̀bùn pọ̀ ní oríṣìíríṣìí àmọ́ ẹ̀bùn tí gbogbo ènìyàn fẹ́ràn jù tí èmi náà sì fẹ́ràn jù óun ni ẹ̀bùn owó. Ẹ̀bùn owó jẹ́ ǹnkan tí ẹnikẹ́ni ò lè kọ̀. Gbogbo ènìyàn ló fẹ́ràn owó. So nítorí ìdí èyí tí a ó fi fún yan ní bóyá ẹ̀bùn bí i kọ́ọ̀pù àbí ẹ̀bùn bí i abọ́. Ó dára ká máa fún yan ní ẹ̀bùn owó nítorí wípé gbogbo ènìyàn oun ni ó máa ń gba owó. Kò sí ẹnikẹ́ni tó lè kọ owó.

Yàrá méjì ohun nì o wà ní ilé mi tí à ń pè ní two bedroom flat. Yàrá tí èmi àti ìyàwó mi máa ń sùn. Yàrá kejì eleyìí jẹ́ yàrá tí àwọn ọmọ wa máa ń sùn. Yàrá tí mo sì fẹ́ràn jù lọ ohun nì yàrá tí mo ti ń ṣe iṣẹ́ tí à ń pè ní study. Ibẹ̀ ni ẹ̀rọ ayára bí àṣá mi wà tí à ń pè ní kọ̀m̀pútà àti àwọn internet devices àti gbogbo nǹkan tí mo fi ń ṣiṣẹ́ èyí tí ó ń mú owó wọlé lójoojúmọ́.

Ọbẹ̀ ẹ̀gúsí ó jẹ́ ọbẹ̀ kan tí àwa Yorùbá máa ń jẹ. A sì fẹ́ràn ọbẹ̀ yìí nítorí wípé ọba ọbẹ̀ ni ní ilẹ̀ Yorùbá. Kò sí ọmọ Yorùbá kan, ọmọ Yorùbá atata tí ó ní òun ò fẹ́ràn ọbẹ̀ ẹ̀gúsí. Àgàgà tó bá tún wá rí iyán tó fẹ́lẹ́, iyán ta gún nínú odó tó fẹ́lẹ́ dáadáa tó bá fi gbé ẹ̀gúsí náà àti ẹran ìgbẹ́.

Ètò ìgbéyàwó ó jẹ́ ǹnkan pàtàkì tí a kì n fi ń ṣeré ní ilẹ̀ Yorùbá. Tí a bá ti fẹ́ ṣe ìgbéyàwó, ìdílé ọkọ yóò sì lọ farahàn ní ìdílé ìyàwó tí a fi mọ wìpè tọ̀ ẹni tí ọmọ wa fẹ́ fẹ́ níyì o. Ti a ba si se yẹn tan a o mu ọjọ sọna a o si ko nǹkan idaana bi isu, àpò ìrẹsì, ọti ẹlẹ́rìndòdò àti àwọn nǹkan bẹẹbẹẹ lọ. A ó kó lọ sí ilé àwọn ìyàwó. Lẹ́yìn eléyìí, a ó tún ṣe ìyàwó èyí tí à ń pè ní white wedding àbí court wedding. Lẹ́yìn gbogbo eléyìí, ọkọ ò bá mọ mú ìyàwó rẹ̀ relé.

Iṣẹ́ ọkọ̀ ó jẹ́ iṣẹ́ tí ó ṣe wípé àwọn ọkùnrin ló pọ̀jù ní ìdí rẹ̀ kẹ tó le rí obìnrin ní iṣẹ́ ọkọ̀ ọ̀nà o jín díẹ̀. Nítorí ìdí èyí, gbogbo àwọn tó bá ń wa ọkọ̀ wọn gbudọ̀ jẹ́ ẹnìkan tí ó ní ìwà ìrẹ̀lẹ̀. Ẹ̀yan ò gbudọ̀ máa fi ìbínú wa ọkọ̀.

Oríṣìíríṣìí ọ̀nà láti le gbà bá ara wa dámọ̀ràn tí a ó sì bá ara wa sọ àwọn nǹkan tí ó dára, àwọn nǹkan tí a fẹ́ ṣe nílé ayé. Oníkálùkù ló ní àwọn nǹkan tí ó fẹ́ ṣe, oníkálùkù ló sì ní àdúrà tó ń gbà.

Ah bẹ́ẹ̀ni owo ti a n gba lẹ́yìn oṣù. O dára náà. Àmọ́ ní orílẹ̀ èdè Nàìjíríà ní òní, kò sí iye owó tí ẹ gbà tí bùkátà ò ní gbé mii. Nítorí ìdí èyí, tí ń bá tún rí iṣẹ́ mii tí ò tún jẹ́ kówó wọlé, màá ṣe é.

Ìpè fídíò lórí ẹ̀rọ alágbèéká wa tí à ń pè ní fóònù, ó jẹ́ nǹkan tí gbogbo ènìyàn máa ń ṣe ní ayé òde òní. Gbogbo ènìyàn ló ń lo ìpè fídíò lórí WhatsApp tàbí Telegram.

Irun mi ó jẹ́ nǹkan tí mo máa ń gé bóyá bí ẹ̀ẹ̀mẹjì lósù. Tí n bá ti gé, màá fọ̀ ọ́. Ìgbà míì mo máa ń pa láro dúdú nítorí wípé irun mi máa ń pọ́n fúnra rẹ̀.

Oríṣìíríṣìí oúnjẹ òun ni a ní ní ilẹ̀ Yorùbá èyí tó ṣe ara lóore. Tó sì yẹ kí a máa jẹ. A ní ìrẹsì, a ní ẹ̀wà, a ní iṣu, a ní àmàlà. Oríṣìíríṣìí ọbẹ̀ òun náà sì ni a ní ní ilẹ̀ Yorùbá èyí tó ṣe ara lóore. A ní àwọn ọbẹ̀ bí ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ gbẹ̀gìrì, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sì dára kí ènìyàn máa jẹ àwọn oúnjẹ yìí. Àwọn oúnjẹ tí ó fúnni ní okun àti agbára. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí a máa jẹ wọ́n. Ó sì tún dára kí a máa jẹ èso. Èso jẹ́ nǹkan tó máa ń fúnni ní vitamins and mineral. Àwọn olóyìnbo tiẹ ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó dára kí á máa jẹ èso bí apple, orange, pineapple tí a mọ̀ sí ọ̀pẹ-eyìnbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo nífẹ̀ẹ́ sí kí ń máa jẹ èso ní alaalẹ́. Tí n bá ti jẹun alẹ́ tán, màá sì jẹ èso náà díẹ̀. Èso dára lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń jẹ́ kí ara dán, ó máa ń jẹ́ kí ara jọ̀lọ̀. Nítorí ìdí èyí, mo gba gbogbo èèyàn ní ìmọ̀ràn wípé kí wọ́n máa rí dájú pé wọ́n ń jẹ èso ní ojoojúmọ́ fún ìlera wọn.